Bẹ́ẹ̀ni, mo máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè. Nígbà tí mo bá lọ sí ilé tí ó ní ẹ̀rọ ìgbésókè, mo máa bá àwọn ènìyàn sọ̀rọ̀ tí ó bá wà nínú ẹ̀rọ ìgbésókè náà. Yàla to bá jẹ́ ẹni tí mo mọ̀ tàbí ẹni tí mi kò mọ̀

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn kíkọ orin. Oríṣiríṣi orin ni a máa ń kọ ní ọ̀dọ̀ wa nile Yorùbá níbí. Ìbá jẹ́ orin àpàlà tàbí orin fújì. Ẹyíkò yìí tí ó bá ti yọ, òun ni mo fẹ́ràn láti máa kọ. Mo sì le máa kọ orin ti ilé ìjọsìn náà. Àwọn orin wọ̀nyí, ẹ ni mo fẹ́ràn láti máa kọ.

Àwọn ohun èlò tí yóò ṣe pàtàkì jù lọ níbi iṣẹ́ mi gẹ́gẹ́ bí olùkọ́ ní ilé ìwé gírámà ní ti ìjọba ní ìpínlẹ̀ Ọ̀yọ́, òun ni àwọn nǹkan bí i kálámù àti ìwé oun lo ṣe pàtàkì jù lọ.

Ṣé mo máa ń wọ aṣọ àkayòrí ní ibi iṣẹ́? Rárá, wọn kò gbà wá láyè láti máa wọ aṣọ àkayòrí nítorí kò ó jẹ́ aṣọ tí kò bá ìlànà iṣẹ́ mi mu gẹ́gẹ́ bí olùkọ́ ní ilé ìwé girama ti ìjọba ní ìpínlẹ̀ Ọ̀yọ́.

Oríṣìíríṣìí ohun ni mo máa ń ṣe ní ìgbà tí ọjọ́ bá rọ̀ fún àpẹẹrẹ, nígbà mìíràn, mo lè lọ sí ilé ibi tí a ti ń wo bọ́ọ̀lù láti lè fún ojú lóunje lẹ́yìn ìgbà tí aba ti ṣiṣẹ́ lọ ní àti.

Mi ò fẹ́ràn láti má ra oúnjẹ ní òpópónà. Ní ìgbà tí mo bá jilárọ̀, mo máa dáná oúnjẹ tí mo máa jẹ fún ọjọ́ náà. Nítorí pé àwọn oúnjẹ tí won ṣe ní òpópónà, èmi kò mọ̀ bóyá oúnjẹ tí ó dára ni, bóyá ẹni tí ó ń sè é ó ní ìmọ́tótó tí ó yẹ kó ní. Ìdí èyí ni mi kì í ṣe ń ra oúnjẹ ní òpópónà.

Oríṣiríṣi ọ̀nà ni mo máa ń gbà mọ̀ bóyá ọjà mi dára tàbí kò dára. Tí mo bá ti rà á tán, mo máa yẹ̀ ẹ́ wò dáradára. Tí ó bá dára, màá dáa padà, tí ó bá ṣe.

Oríṣìíríṣìí ọ̀nà ni mo máa ń gbà kojú ìdènà ọkọ̀. Tí mo bá rí pé ìdènà ọkọ̀ wà, mo máa ní sùúrù tí tí yóò fi lọ. Ṣùgbọ́n nígbà mìíràn, mo máa ń wo eh ìròyìn láti rí ibi tí ìdènà nì ọkọ̀ wà ní àárín ìlú ibi tí mo ń gbé, ọ̀nà tí mo ń gbà.

Ọ̀nà tí a là ṣílẹ̀ ní ibi iṣẹ́ mi láti máa bá àwọn ẹlẹgbẹ́ iṣẹ́ ṣiṣẹ́ ni mo ṣe máa ń bá wọn ṣiṣẹ́. Bí nítorí ní ibi iṣẹ́ mi a ní àlàkalẹ̀ ọ̀nà tí a ń gbà ń bá àwọn ènìyàn ṣiṣẹ́, bí a ṣe, bí o ṣe yẹ kí á ṣe àti bí kò ṣe ye kí a ṣe. Nítorí náà, àwọn òfin èyi ti won làkalẹ̀ wọ̀nyí, ohun ni mo máa ń tẹ̀lé láti bá àwọn ẹlẹgbẹ́ iṣẹ́ ṣiṣẹ́

Ibi tí mo fẹ́ lọ sí ìsinmi, òun ni ilé mi. Ni ìgbàkúùgbà tí n bá ri pé mo fẹ́ràn láti sinmi, ilé mi òun ni mo máa ń jù kú sí. Mi ò fẹ́ràn láti máa lọ sí ibikíbi ju kí n lọ sí ilé mi lọ. Ibe ni ọkàn mi ó ti balẹ̀ tí màá ṣì lè ráyè ṣe òun tí ó wù mí.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọrin kẹ́lẹ́ bí mo ṣe fẹ́ràn láti máa kọrin nìyẹn. Mi ò fẹ́ràn láti máa pariwo sókè ní ìgbà tí mo bá ń kọrin. Nítorí pé mi ò fẹ́ dí àwọn tí wọ́n wà ní àyíká mi lọ́wọ́. Mo fẹ́ràn láti máa kọrin kẹ́lẹ́, mo kórira láti máa kọ orin sókè.

Mi ò kí ń máa ń wọ ibùsẹ̀ rárá. Lẹ́yìn tí mo bá ti wọ bàtà. Lẹ́yìn náà ni mo máa kúrò ní ilé. Mi ò kí ń wọ ibùsẹ̀ nítorí náà kò sí irú ibùsẹ̀ bí ó ti wù kí ó rí tí mo fẹ́ràn rárá láti máa wọ̀

Mi ò ranti àsìkò tí mò kẹ́yinì fo, nítorí náà mi ò lè sọ pàtó àsìkò tí mò lè sọ pé ìgba bayìí ni Mó ń kẹ́yin fo nítorí náà, bí ò bá sí àsìkò náà, ìbéèrè tí mò lè dáhùn ni ìbéèrè yìí.

Rárá o, mi ò ní àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n nílé, ẹ, àwọn tí ó máa ń ní kì í ṣe irú iṣẹ́ báyìí tí mò ń ṣe. Òun ni àwọn tí ó ní ẹ̀rọ ọlọ́gbọ́n ni ilé máa ń ṣe gẹ́gẹ́ bí olùkọ́ nílé ìwé girama. Kò sí nǹkan tí mo fẹ́ fi, ẹ́, ẹ̀rọ ọlọ́gbọ́n ṣe nílé nítorí náà ohun ní mi ò ṣe ní.

Bẹ́ẹ̀ni mo mọ ìtumọ̀ orúkọ mi. Ọlábọ̀dé ní orúkọ mi. Ìtumọ̀ rẹ̀ sì ni pé, ẹ, ọlá àwọn òbí mi ti dé. Ẹ, ọlá tí wọ́n retí láti ọjọ́ pípẹ́, òun ni ó wọlé dé wéré yìí. Ẹ, ìtumọ̀ orúkọ mi Ọlábọ̀dé, ẹ, òun ni èyí.

Rárá o, mi ò ní àwòrán kankan bí ó ti wù kí ó mọ̀ ní ara mi. Ẹ̀sìn mi kò fi ààyè gbà láti máa ya àwòrán kankan sí ara mi. Ìdí nìyí tí ó fi jẹ́ pé mi ò ya àwòrán kankan sí.

Oríṣiríṣi ọ̀nà ni mo máa ń gbà lo àkókò pẹ̀lú ẹbí mi, ṣùgbọ́n n ó darúkọ ọ̀nà kan pàtàkì. Nígbà tí àyè bá wà láti lo àsìkò pẹ̀lú àwọn ẹbí mi, mo máa gbé wọn lọ sí ilé oúnjẹ, mo sì máa ra oúnjẹ fún wọn tàbí gbé wọn lọ sí ibi tí a tì máa ń wo àwòrán. Ọ̀nà miiràn ni.

Bẹ́ẹ̀ni etí mi ó dára. Kétékété ni mo máa ń gbọ́ ohunkóhun tí ẹnikẹ́ni bá sọ, tí ó bá jẹ́ láti ọ̀nà jíjìn ni tàbí tí ó bá jẹ́ èyí tí ó sún mọ́ mi. Mo máa ń gbọ́ ohun tí àwọn ènìyàn bá ń sọ dáradára. Nítorí náà etí mi dára gan-an.

Ọ̀nà kan pàtàkì láti ṣe ìdọ́gba láàrín iṣẹ́ àti ìgbésí ayé ni pé ní àsìkò tí ó yẹ kí n ṣe iṣẹ́, màá ṣe iṣẹ́ mi. Ní àsìkò tí ó yẹ kí n fi ìgbésí ayé mi ní àsìkò, bóyá àsìkò pẹ̀lú ẹbí tàbí ará, màá tún fi sí i. Mi ò ní lo àsìkò ẹbí, ará fún iṣẹ́, mi kò jẹ̀rí ló ti iṣẹ́ fún.

Bẹ́ẹ̀ni, mo ní irùngbọ̀n. Gẹ́gẹ́ bí ọkùnrin tí ó ti bàlágà, ó ṣe ohun tí ó wọ́pọ̀ láti ní irùngbọ̀n tí ó pọ̀ díẹ̀ ju bi ìta àwọn ẹlòmíràn tí ó bá ní àǹfààní láti ni. Nítorí náà mo ní irùngbọ̀n.

Ohun tí ó máa ń fún mi ní ìtara ni ibi iṣẹ́. Ohun ni, eh, ohun tí wà lọ́kàn mi pé tó bá ti di ìparí oṣù, eh, màá rí owó iṣẹ́ mi gbà. Eh, owó gan-an, òun ni torí owó mo ṣe ń ṣiṣẹ́. Nítorí náà, eh, owó yìí, òun ni ó máa ń fún mi ní ìtara ní ibi iṣẹ́.

Rárá o, mi ò kí ń máa kọ ìròyìn ní ibi iṣẹ́ gẹ́gẹ́ bí olùkọ́. Kò sí iṣẹ́ mi ni díẹ̀ á ti máa kọ ìròyìn rárá kí n tí wọ yàrá ìkẹ́kọ̀ọ́ kí n sì kọ́ àwọn ọmọ tí mo fẹ́ kọ́, àwọn akẹ́kọ̀ọ́ tí mo fẹ́ kọ́ ní ohun tí mo fẹ́ kọ́ fún ọjọ́ náà. Òun ní iṣẹ́ mi, kò sí iṣẹ́ mìíràn jù bẹ́ẹ̀ lọ.

Ohunkóhun pàtàkì tí mo máa ń wà nínú òṣìṣẹ́ tuntun, òun ni òṣìṣẹ́ tí ó bá fẹ́ràn láti tètè máa dé sí ibi iṣẹ́. Tí ó bá yẹ kí òṣìṣẹ́ náà kó dé ní ago mẹ́rin, kí ó dé ní ago mẹ́rin toba yẹ pé ago márùn-ún ni ó yẹ kí ó dé, kí ó dé ní ago márùn-ún náà. Nkán bá yìí, òun ni mo fẹ́ràn jù nínú òṣìṣẹ́ tuntun.

Ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ òun ni ìmọ̀ product design. Mo sì ti bẹ̀rẹ̀ bí a ti ṣe ń ṣe product design pẹ̀lú ẹ̀rọ laptop tí a máa ń gbé ká, àbí ká pè é ní ẹ̀rọ alágbéká ti laptop. Eh, mo sì ti fi ń kọ lọ́wọ́ lọ́wọ́ báyìí. Eh, ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ ni mo sì ti bẹ̀rẹ̀, eh, bí a ṣe ń ṣe product design.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ fìlà, ṣùgbọ́n mi ò fi bẹ́ẹ̀ ní ìfẹ́ sí kí máa wọ fìlà lọ títí. E, ẹ̀ẹ̀kan kan tí mo bá ní ibi ayẹyẹ tí mo bá fẹ́ lọ, òun ni mo máa ń wọ fìlà. E, emi ò kí ń sábà wọ fìlà lọ títí, ṣùgbọ́n mo máa ń wọ, e, àmọ́